Ẹgbẹ̀rún mẹ́ta ni owó tí mo ná, tí mo fi ra kẹ̀kẹ́ yìí. Ohun tí mo sì ra náà ni ṣájà tuntun tí n ó fi máa ṣáàjì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ṣájà tí mo fi ń ṣáàjì rẹ̀ tẹ́lẹ̀ bàjẹ́ ní ìjẹta. Mo sì mú ẹgbẹ̀rún mẹ́ta láti lọ ra ṣájà tuntun mìíì.